Kí ni ìgbádùn rẹ? Mo gbádùn láti máa wo eré ìtàgé púpọ̀ púpọ̀. Mo fẹ́ràn láti máa wo eré ìdárayá tí mo bá ti ní ohun tí mò ń ṣe tí mo kàn fẹ́ sinmi. Mo máa ń wo eré ìdárayá, eré ìtàgé púpọ̀ púpọ̀. Mo fẹ́ràn láti máa wò ó, óhun mo máa fi sinmi.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ torí irú iṣẹ́ tí mò ń ṣe, mo gbúdọ̀ kọ ìwé pẹ̀lú ọwọ́. Màá kọ ohun tí mo fẹ́ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ mi, màá kọ ó sílẹ̀. Màá lè kọ́ wọn. So ma kọ ìwé pẹ̀lú ọwọ́

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Ni ọ̀dọ̀ ti wa, àwa náà ní àṣà ti wa, bá ti mọ̀ pé, eh, gbogbo ẹbí ló ní àṣà àti ìṣe. Ni ọ̀dọ̀ ti wa, ní ìdílé wa, a ti di àṣà wa láti máa pa ẹran ní gbogbo ọdún. Ọjọ́ kíní ọdún, a gbúdọ̀ pa ẹran pàtẹ́jẹ́ sílẹ̀, pàtẹ́jẹ́ wọnú ọdún tuntun.

Ṣé o máa ń fi ìdáàbòbo òrùn sí ara? Tí mo bá rí pé òrùn ń yọ mí tí ẹ fẹ́ràn láti máa rìn nínú òrùn, tó bá ṣe é ṣe kí n dúró síbi tí mo wà, bí kí n wà nínú ilé kí n má jáde. Ṣùgbọ́n ní tó bá di pé ó ti di dandan kí n wọ inú òrùn, mo máa ń lo, ehn, ètò ìbùn pè ní umbrella, mo máa ń fi, eh, kọjá àbí rìn nínú òorùn.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Mo máa ń ṣe irun mi ní ẹ̀mejì ní oṣù. Mo sì ní onídìrí mi tó máa ń wá n bá mi ṣe nílé àmọ́ tó bá jẹ́ pé mo kàn fẹ́ fọ́ ni, mó máa ń fúnra mi ṣèyẹn mo lè fọ fúnra mi. Ṣùgbọ́n tó bá jẹ́ kí n di ni, mo ti ní ẹni onídìrí tí ọ̀dọ̀ rẹ̀ ó jìnnà sí ilé mi tó máa wá n bá mi ṣe irun mi nílé.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Mo mọ bí a ti ń ya àwòrán, a ò lè ṣe é ṣe kí ó má dàbí ìtàn wọn tó fi kọ́ṣẹ́ tó fi ń ṣiṣẹ́ ṣùgbọ́n a máa ń fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀, a máa ń fi ya àwòrán sì máa ń jáde dáadáa.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Mo máa ń rìn ní àlàáfíà. Ìwọlé mi, tí jáde mi, ìwọlé mi ní àlàáfíà ni. Mo máa ń rìn ní àlàáfíà. Mi kì í pàdé ebu lọ́nà. Mi kì í rí wàhálà ọkọ̀ ìjàmbá ọjọ́ púpọ̀. Àlàáfíà ni mo máa ń lọ.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Ehn, mo máa ń mi láìki ki máa ń mu, mmh, ẹ̀rọ ìlera, pàápàá jùlọ, ehn, òògùn ìbílẹ̀ tàbí ti òyìnbó. Mi ò fẹ́ràn kí ohun to koro máa gba ọ̀nà fún mi kọjá, mi kì í mú ara rárá.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń ṣe ìtọ́jú ara mi dáradára, mi ò kí ń jẹ́ kí iṣẹ́ mú mi gbàgbé pé mo ní láti tọ́jú ara mi. Máa tọ́jú ara mi láti irun orí mi dé èékánná ọwọ́ mi. Máa ṣe irun mi kó rẹwà, màá sì ṣe ọwọ́ mi, màá sì funra mi ní ìsinmi.

Ọjọ́ mélò ni o fi ń sinmi ní ọdọọdún? Níbiṣẹ́ mi, o láfààní sí ọjọ́ márùn lé ní ogún fi sinmi. Tó bá ṣe wùn ẹ́ lo ṣe lè wá gba àwọn ọjọ́ wọ̀nyí. Bó wùn ẹ́ kó gbà pọ̀ ní ẹ̀ẹ̀kan nínú ọdún yẹn, tàbí kó pín sí iye ọ̀nà tó bá wùn ẹ́, àmọ́ o ní ànfàní sí ẹsìn ọjọ́ ìsinmi ní ibi iṣẹ́ mi.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí kan náà ni mo máa ń lò ní orí ibùsùn mi. Ìrọ̀rí kan ni mo máa ń gbé sí abẹ́ orí mi torí to ba ti pọ̀ jù, to ba ti ju ẹyọ̀ kan lọ, ó máa ti ga jù fún ọrùn mi, ọrùn afẹ́ máa ro mí. Mo sì máa ń fi ìmí sí àárín ẹsẹ̀ mi. Mo fẹ́ràn láti máa gbé ìrọ̀rí sí àárín ẹsẹ̀ sùn.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Mi ò fẹ́ràn ní wíwo àwọn ìràwọ̀, pàápàá mi ò lérù pé mo fi gbogbo ara gbàgbọ́ nínú rẹ̀ torí díẹ̀ yìí ni mi ò ṣe é fẹ́ ka wò torí táa bá ti wò, a fẹ́ tún máa wò, túbọ̀ máa wò àti fẹ́ máa ṣe gbogbo ǹkan ní ọ̀nà tó bá làsile.